Ìbéèrè sọ pé, "Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù?" Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Nítorí pé Yorùbá sọ wí pé òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre. A tètè bẹ̀rẹ̀ iṣẹ́ òwúrọ̀, àtẹ́wọ́ lára ọwọ́ ẹni nìkan ni kì í tán ni jẹ. Tí mi ò bá jí ní kùtùkùtù, ebi máa pa mí títí di ìrọ̀lẹ́ ọjọ́ náà ni. Èmi ti fi kọ́ra, mo dẹ̀ ti sọ di márùn-ún mẹ́fà mi wípé kí n máa jí ní kùtùkùtù. Tí ènìyàn bá jí ní kùtùkùtù, iṣẹ́ òjọ́ ti yá nìyẹn. Tí ènìyàn bá ti jí ní kùtùkùtù, gbogbo ọjọ́ náà ti sanré fún ènìyàn nìyẹn. Pàtàkì kí ènìyàn jí ní kùtùkùtù, ó bẹ̀rẹ̀ láti wípé kí ènìyàn jí ní bí i ago mẹ́ta sí mẹ́rin ó ti tètè jígbàdúrà kó fi ọ̀nà rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Lẹ́yìn ìgbà tí mo bá fi ọ̀nà mi lé Ọlọ́run lọ́wọ́, màá ya jí, màá gbálẹ̀, màá fọ abọ́, màá fọ gbogbo aṣọ tó yẹ kí n fọ̀, màá wá lọ ṣe eré ìdárayá. Tí mo bá ti ṣe eré ìdárayá tán, màá ya lọ sí ilé ìdáná, màá gbé oúnjẹ kaná. Tí mo bá ti gbé oúnjẹ kaná, ago á ti máa sún mọ́ bí i ago márùn-ún àbọ̀ sí mẹ́fà. Màá wá wá sí, padà sí yàrá ibùsùn, màá wá jí àwọn ọmọ àti ọkọ̀, à wá gbàdúrà. A fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́ lápapọ̀ gẹ́gẹ́ bí ẹbí kan. Tábá ti ṣe gbogbo ìwọ̀n yìí tán, màá wá ṣẹ̀ṣẹ̀ lọ wẹ̀ fún àwọn ọmọ. Màá múra wọn fún ilé ìwé. Tí wọ́n bá ti wẹ̀ tán, tí wọ́n wọ aṣọ ilé ìwé, màá wá lọ gbé oúnjẹ wọn tí mo ti gbé kaná. Nígbà tí mo bá fi ń ṣe gbogbo èyí, oúnjẹ wọn á ti ṣe tán. Màá wá lọ bu oúnjẹ tí wọ́n á jẹ ní àárọ̀ yìí. Èyí náà ati máa bọ́ sí bí i ago mẹ́fà àbọ̀ sí ago méje okú díẹ̀. Tí mo bá ti ṣe èyí tán tí wọ́n jẹun tán, ọkọ̀ tó ń gbé wọn lọ sí ilé ìwé a ti wà lẹ́nu ọ̀nà níbí dédé ago méje àbọ̀ sí méjọ kú díẹ̀ kólu. Tábá ti ṣe èyí táwọn mọ́ lọ ilé ìwé, èmi náà ati tètè ya gbé àpò ìpamọ́wọ́ mi. Èmi náà ti máa lọ sí ibi iṣẹ́ te mí. Nítorí wípé òwúrọ̀ lọ́jọ́ ẹni bá máa ríre á ṣẹ̀bà òwúrọ̀. Ẹni ò bá jí ní kùtùkùtù, òun fi oúnjẹ alẹ́ rẹ̀ ṣeré ni. Ẹni ò bá ní jí ní kùtùkùtù yóò bẹ̀rẹ̀ sií n ṣerú ẹgbẹ́. Òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre á ṣẹ̀bà òwúrọ̀ ní kùtùkùtù.

Ṣé ó rọrùn fún ọ láti dáríji àwọn ènìyàn? Ìbéèrè yìí, ó sọ wípé ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi, nítorí wípé èmi ò fẹ́ ìfọ̀pá gíga rárára. Ẹni tí ó bá le daríji ni. Tó bá ti rí ẹni tó ṣẹ̀, tó bá ti rí lọ́ọkàn, àyà rẹ̀, bá ayà ẹni tí tó ṣẹ̀ ènìyàn ò já, ayà ènìyàn tán ṣẹ̀, aja. Èmi ò dẹ̀ fẹ́ ìfọ̀pá gíga ní tìtẹ̀ mi. Tí mo bá ti rí wípé ènìyàn ṣẹ̀ mi, dandan ni màá bínú. Ṣùgbọ́n tí mo bá ti bínú tí mo sọ gbogbo nǹkan tó wà nínú mi fún ẹni náà, ó ti di dandan kí n daríji ẹni òun. Nítorí tí mi ò bá daríji ẹni òun, mi ò ní lè sùn. Orun mi ò ní dánmọ́rán, nítorí gbogbo ẹni màá máa rò. À dáríji ni tí wá jẹ́. Ẹ̀ṣẹ̀ ni tí ènìyàn ò bá daríji ni. Nítorí pé Bíbélì fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé, "Bínú má ṣe ṣẹ̀, má sì jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú rẹ." Tí a bá bínú, tí a bá, tí a bá jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú wa, a ti bẹ̀rẹ̀ sí í ṣẹ̀ ènìyàn. Nítorí wípé Ọlọ́run ò fẹ́ kí a bínú. Ọlọ́run fẹ́ kí a bínú ṣùgbọ́n kò fẹ́ kí a ṣẹ̀. Tí ènìyàn bá ti ṣẹ̀ wá, ká ti tètè dáríji ẹni náà, kí wa àti ẹni náà kí ẹ máa gbé ní ìgbé ayé àlàáfíà. Nítorí wípé Bíbélì òun náà ló sọ wípé ká fẹ́ràn ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Tí a bá ti lè mọ̀ wípé bí ara wa la ṣe fẹ́ràn ọmọ ẹnìkejì wa, dandan ni kí a dáríji irú ẹni náà ní gbogbo ohun tó bá ṣe fún wa. Kò rọrùn láti dáríji ènìyàn tó bá ṣe wípé ohun tí ẹni náà ṣe tó lágbára gidi. Bí ẹni wípé bóyá ká sọ wípé ènìyàn kan dalẹ̀ ọ̀rẹ́, kò rọrùn fún irú ẹni bẹ́ẹ̀ láti daríji ṣùgbọ́n ó ṣe pàtàkì. Ó jẹ́ ohun tó ṣe kókó wípé ká dáríji ènìyàn, ká má bà á ṣẹ̀ sí Ọlọ́run Ẹlẹ́da wa. Ó ṣe pàtàkì òun nítorí wípé tí ẹni náà gan ò bá daríji, Ọlọ́run ò lè dáríji irú ẹni náà. Nítorí pé gbogbo wa ló ń ka bàbá wa tí ń bẹ ní ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀, kí ìjọba rẹ̀ dé, ìfẹ́ tìrẹ ni kí á ṣe ní ayé bí wón tí ń ṣe ní ọ̀run. Fún wa lóun jẹ́ Ọjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti ń darí ẹ̀ṣẹ̀ àwọn tí ó ṣẹ̀ wá jì wọ́n. Má fà wá sínú ìdanwo Tí a bá ń gba irú àdúrà wọ̀nyí, dandan ni ó yẹ ká dárí ẹ̀ṣẹ̀ ẹni kejì wọn jì kí àdúrà ti wa náà kó lè gbà.

Ìbéèrè sọ wípé àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún Kérésìmesì, èyí tí a máa ń ṣe ní ọjọ́ karùn-ún le ní ọgún, èyí taa tún máa ń pè ní ọjọ́ karùn-dín-lọ́gbọ̀n, gbogbo oṣù kejìlá ní ọdọọdún. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún ọdún Jésù Kristi olùgbàlà wá. Gbogbo àwọn ènìyàn ló máa ń ṣe àjọ̀dún èyí to ba ti jẹ́ Kristẹni. Àwọn Kristẹni máa ń ṣe àjọ̀dún yìí bí àjọ̀dún ńlá ni. Àwọn, àwa Kristẹni náà máa ń pè ní ọdún ńlá ní apá tiwa. Nítorí wípé ó jẹ́ ọdún tí àbí Jésù Kristi. Ó jẹ́ ọjọ́ gangan tí àbí Jésù Kristi olùgbàlà wá. Oríṣìíríṣìí ayẹyẹ ni a máa ń ṣe ní ìgbà àjọ̀dún yìí. Bí i ká lọ kí bàbá Kérésì, èyí tí wón á sọ wípé ó ń bọ̀ láti Jerúsálẹ́mù. Ká, àá lọ kí bàbá Kérésì, táa bá ti lọ kí bàbá Kérésì, à ká àwọn ọmọ wa náà lọ kí bàbá Kérésì. Bàbá Kérésì a jó fún wa, a fún wa lẹ́bùn oríṣìíríṣìí, a fún wa ní owó. Táa bá tún ti lọ wo bàbá Kérésì náà, àtún jáde, à lọ kí àwọn ọ̀rẹ́ wa, àwọn ẹbí wa, àwọn ìyá wa, gbogbo wa, a jọ ṣeré lápapọ̀. Táa bá ṣe ilé náà tán, àwọn àkókò wọ̀nyí nígbà táa ṣi tún kéré náà, mo rántí wípé àkókò àjọ̀dún ọdún ìbí Jésù yìí náà ni àwọn ìyá wa àti bàbá wa tí wọn á fẹ́ lọ sọ́jà, tí wón á ti fi ìgbálẹ̀ wọn ẹsẹ̀ wa kàn lè bá wa ra bàtà ni àti ọjà. Wón á ti fi ojú geejì gbogbo bí a ṣe ga sí. Wón á ti fojú yẹ̀ wá wò, wón á bá wa ra ready made aṣọ, èyí táa fi, táa wọ̀ fún ayẹyẹ ọdún Kérésìmesì yìí. Ọ̀pọ̀ ìgbà ni wọn á bá wa ra bàtà dàgbà sí. Ọ̀pọ̀ ìgbà ni wón á tún bá wa ra aṣọ dàgbà sí tó ṣe wípé, bẹ́líìtì aṣọ wa là á fi ṣó kó lè dúró lára wa. Ọ̀pọ̀ ìgbà là á ki aṣọ síwájú bàtà wa kó tó di wípé ó lè wọ̀ wá. Àjọ̀dún ọdún Kérésì máa ń dùn, ó máa ń lárinrin. Lẹ́yìn ìgbà tí a bá tún ṣe àjọ̀dún ọdún Kérésì tán ní ọjọ́ kejì ọjọ́ ọdún Kérésì, àtún ní èyí tí wón ń pè ní ọjọ́, ọjọ́ tí wón ń fún ni ní ẹ̀bùn. Tọ́n bá tún ṣe ìyẹn tán, àtún ṣayẹyẹ, àtún jáde, à lọ ṣe ìgbádùn, à jẹ́ gbádùn ayé wa. Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún Kérésì, ọdún ọjọ́ tí àbí olùgbàlà wá. Ẹ ṣe púpọ̀.

Ìbéèrè sọ wípé àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ. Agogo mẹ́ta ni mo ṣe àkókò ìjì mi sí nítorí wípé ó máa ń ràn mí lọ́wọ́ láti gbàdúrà sí Ọlọ́run. Tí mo bá ti gbàdúrà ní agogo mẹ́ta, ó kì í máa ń jẹ́ kí n gbàgbé àwọn ohun àwọn àdúrà tó ṣe kókó tó ṣe pàtàkì. Ohun tó bá ti lè mú mi jí ní ago mẹ́rin, a jẹ́ kí ń fẹ́ gba àdúrà mi ní wéré, wéré, wéré, wéré, wéré tí ó dẹ̀ lè jẹ́ kí n gbagbe àwọn àdúrà tó ṣe kókó tó ṣe pàtàkì sí ayé mi. Ní ìdí èyí mo máa ń tètè jí ní ago mẹ́ta láti gbàdúrà. Nítorí tí mo àhún, ohun tó bá lè mú mi jí ní ago márùn-ún, àdúrà ọjọ́ náà ò lè dánmọ́rán. Ní ìdí èyí mo máa ń tètè jí. Ó máa ń fúnra mi ní ààyè láti bá Ọlọ́run mi sọ̀rọ̀. Ó kéré tán wákàtí kan sí wákàtí méjì, mo gbọdọ̀ fi bá Ọlọ́run mi sọ̀rọ̀. Àkókò yìí jẹ́ àkókò tí mo gbọdọ̀ tètè jí. Mo bá ti jí bẹ́ẹ̀ ni, tí mo jí bẹ́ẹ̀ yẹn, màá ti tètè gba àdúrà tí mo fẹ́ gbà. Ọkàn mi á balẹ̀. Lẹ́yìn àdúrà tí mo bá ti wá gbà tan boya bí ago márùn-ún ku díẹ̀, màá tètè dìde, màá lọ ṣe eré ìdárayá, màá jó. Tí mo bá ti jó tán tí mo ṣe eré ìdárayá, màá lọ wẹ̀. Tí mo bá ti wá wẹ̀, màá wá padà sí yàrá ibùsùn, màá wá wò bóyá àwọn ọmọ ti jí tí wọ́n ò bá ì tí jí, màá lọ sí yàrá ilé ìdáná, màá lọ gbé oúnjẹ kaná tí wọ́n bá máa fi ṣe gbogbo èyí tí pẹpẹ fúru. Ìdáná oúnjẹ àárọ̀ tán, àwọn ọmọ náà a ti máa ń múra àti jí. Màá wá jí wọn, wọn á lọ wẹ̀. Tí wọ́n bá ti wẹ̀ tán tí mo múra ilé ìwé fún wọn, màá, èmi náà a múra ibi iṣẹ́ tèmi. Gbogbo ìgbà tí a bá fi ń ṣe ilé oúnjẹ àárọ̀ àti ṣẹ tán, màá fún wọn lóúnjẹ àárọ̀. Àwọn náà a múra ilé ìwé wọn. Gbogbo ìgbà tí wọ́n bá fi ń jẹ oúnjẹ àárọ̀, ọkọ̀ ilé ìwé wọn a ti dé, àwọn náà a ti lọ ilé ìwé. Ní kété tí wọ́n bá ń lọ ilé ìwé náà, èmi náà ń gbé ẹrù tèmi tí mò ń lọ sí ibi iṣẹ́ òòjọ́ mi tó bá ṣe ìgbà tó ṣe wípé iṣẹ́ òwúrọ̀ ni mo wà. Tó bá ṣe pé mi ò sí ní iṣẹ́ òwúrọ̀, màá yá padà sórí ibùsùn mi, màá sáré fo orun díẹ̀ rẹ ju kó tó di wípé mo tún dìde bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀ ṣiṣẹ́ ilé ṣe ohun gbogbo tó yẹ kí ń ṣe. Agogo mẹ́ta ni ago tí mo ṣètò fún ìjì mi. Ẹ ṣé púpọ̀.